Batiri fóònù mi ò ń dúró o. Gba mi, o, báì báìì, ó wà ní seven percent, gba mi three percent, gba mi hundred percent, gba mi seventy. Nítorí má ń tẹ fóònù mi gan, ṣùgbọ́n báì báì ó wà ní seven percent. Má ń tẹ fóònù, mo lè tẹ fóònù tọ lálẹ́ torí fóònù mo fi ń ṣiṣẹ́, ṣùgbọ́n báì ó ti lò.

Èdè tí mo fẹ́ kọ́ Spanish ni o. Spanish àti Russia. Ó wù mí kọ́. Mo ní ìfẹ́ sí èdè yẹn. Spanish, ẹ̀, koko. Èyí tó tiẹ kọ́kọ́ jẹ́ kókó oun ni Spanish. Mo ní ìfẹ́ sí Spanish dé bí pé mo mú orúkọ mi nílẹ̀ Yorùbá mo sọ di Spanish. Spanish àti Russia èdè tó wù mí kọ́ ni ìyẹn. Ó wù mí kí n kọ́ Spanish yẹn gidi.

Mi ò ṣe ní ṣe àtúnlò, àtúnlò nǹkan mo máa ń ṣàtúnlò nǹkan mi n ṣe ọmọ bàbá olówó mo máa lòó lòó lòó lòó lòó tó máa fi gbóni mo máa ń ṣàtúnlò nǹkan o mi ṣe ní ṣàtúnlò nǹkan. Máa lò nkan yẹn máa lò ló ló ló ló ló ló ló lò. Máa lòó tí nǹkan yẹn tí nǹkan yẹn bá gbó kí n tó fi sílẹ̀. Mí n ṣ'ọmọ olówò à n be'lọ́run ni mí o.

A! Oun ti mo n se kin to sun? Mo maa n edit capcut ni mo máa ṣàdúrà. Ìgbà mìíràn de re, mo máa wà lórí Twitter, màá máa wo nǹkan tó ń lọ lórí afẹ́fẹ́. Báyìí báyìí sín, orun tiń kùn mí ṣùgbọ́n mò ń record lọ́dọ̀ yín lọ́wọ́ kín tó sùn. To orun bá dẹ̀ ti kun mí, màá lọ sùn. Ṣùgbọ́n orun ti ń kùn ṣùgbọ́n mo fẹ́ ṣiṣẹ́ díẹ̀ kí n tó lọ sùn.

Fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn ọ̀. Àgàgà, ì--tìjàpá àti yánrinbo mo nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n ọ̀ tí pe ti mo ti gbọ́ tán pa àlọ́ fún mi ṣùgbọ́n mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn. Tí mo bá gbọ́, inú mi máa ń dùn. Ṣùgbọ́n ó ti pẹ́ gan-an, mi n de ri eeyàn pàlọ́ fún mi, ó ti pẹ́ tí mo ti gbo àlọ́ apanilẹ́rìn.

Nípa wọ bọ́ọ̀lù àpapọ̀, mi kì í wo bọ́ọ̀lù níbi tí wọ́n ti ń wò ó. Àh won nílé bọ́ọ̀lù ládùúgbò wa, ariwo tí wọ́n máa ń pa ló máa ń lé mi ò ní ìfẹ́ sí. Àdúgbò wa ni ilé bọ́ọ̀lù yẹn wà. Wọ́n máa ń pọ̀, àwọn ọkùnrin máa pọ̀. Ibi tí ó wà, àdúgbò wa ló wà, níbi tí wọ́n ti ń wò ó. Wọ́n kọ́ ilé bọ́ọ̀lù kékeré kan síbẹ̀, ero máa pọ̀. Mi ò ní ìfẹ́ sá riwo n tẹ mí.

Báwo ni ètò ìdárayá rẹ̀ seri, ètò ìdárayá mi dára, torí tí ara bá ya mi láti ṣeré mo máa ń ṣeré gan, ètò ìdárayá mi ó dára. Mò dẹ̀ dùn bá ṣeré. Ṣùgbọ́n ó máa ń nígbà tara bá bèrè fún ni. Ṣùgbọ́n tara ò bá bèrè fún mi yi ṣeré bẹ́yẹn náà. Ṣùgbọ́n ètò ìdárayá mi dára.

Ma ṣe ń gbà tọ́jọ́ bá rọ̀, máa pé tí ń bá sáṣọ síta máa lọ káṣọ mi wọlé, máa tí lásìkò òjò ta wá yìí n sí máa ti window máa gbọ́bẹ̀ kaná torí kí n tó wọlé ṣùn máa gbọ́bẹ̀ kaná, máa dáná oúnjẹ tí máa jẹ, tí ọjọ́ bá rọ̀ máa jẹun, tí máa máa gbé oúnjẹ kaná, máa jẹun kílẹ̀ tó ṣú.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, oje ọjọ́ òtútù. Ojú ọjọ́ òtútù mo ní fẹ́ si gan an ni, mi ojú ọjọ́ òtútù tí òtútù báa ń fẹ́. Ojú ọjọ́ tó rọ̀, ojú ọjọ́ tó bá rọ̀ ni mo fẹ. Ojú ọjọ́ òrùn, mi i nifẹ sí. Ojú ọjọ́ tí òtútù bá ń fẹ, mo nifẹ sí ojú ọjọ́ tí òjò bá rọ̀.

Mi kì n kọ lẹ́tà, a mo máa kọ lẹ́tà fún àwọn ènìyàn. Bóyá tí èeyàn bá ṣe nǹkan tó dùn mi n nú, mo màá n kọ lẹ́tà fún wọn. Ẹni tí mo fẹ́ kẹ́yìn, mo kọ lẹ́tà ìfẹ́, mo kọ lẹ́tà ìfẹ́ sí i. Mo fi lẹ́tà ìfẹ́, mo fi wẹ́kọ̀mù ẹ̀ pẹ̀lú pẹ̀fuumù, mo fi wẹ́kọ̀mù ẹ̀. Mo nífẹ̀ẹ́ sí lẹ́tà, lẹ́tà ìfẹ́. Agaga ká a kọ lẹ́tà ìfẹ́, mo máa nífẹ̀ẹ́ sí nǹkan bẹ́yẹn.

Tí ọmọ bá ń ṣàìsàn ohun tí màá kọ́kọ́ ṣe, màá kọ́kọ́ ṣan ra fún. Iru emi bayi ti ọmọ ba n se àìsàn, ti ọmọ ba n gbóná lodede mi maa koko san ra fún bi n bá dẹ̀ ṣan ra fún tan, màá fún un ní paracetamol. Ṣùgbọ́n tí n bá rí pé kó yàtọ̀, à, ohun tí ẹ ń pé, tí n bá rí pé kó yàtọ̀, hospital yá, máa ya gbé lọ sí hospital. Ṣùgbọ́n màá kọ́kọ́ ṣan ra fún àkọ́kọ́ tí màá n ṣe nìyẹn.

Ohun tí mo fẹ́ràn lórí pizza, mo ní mo nífẹ̀ẹ́ chicken, mo nífẹ̀ẹ́ chicken, mo nífẹ̀ẹ́ àlùbọ́sà órí pizza. Mo dẹ̀ nífẹ̀ẹ́, kíni mo tún nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ chicken, mo nífẹ̀ẹ́ àlùbọ́sà lórí pizza. Mo nífẹ̀ẹ́ hot-dog, mo nífẹ̀ẹ́ hot-dog lórí pizza náà. Mo nífẹ̀ẹ́, ṣùgbọ́n kò yi ṣe gbogbo ìgbà ni máa ń jẹ pizza, máa ń ṣe pizza mi nile ni.

Bí iṣẹ́ bá pọ̀ kí ni ń kọ́kọ́ ṣe? Màá kọ́kọ́ sinmi, màá kọ́kọ́ ronú ibí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ náà, oun tó, à! Màá kọ́kọ́ ronú pé ibó mo ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, mo lè kọ́kọ́ jókòó wákàtí mẹ́ta àbí wákàtí márùn-ún kí ma dá ró n bẹ́ẹ̀ pé, báwo mọ ye fe bere iṣẹ́ yìí tin bá, to ba pọ̀ iwájú mi, màá dá máa ronú iyẹn ná. Tara ma kan dide lekan náà ma de bere ni.

Kí ni o n mu ní gbogbo ọjọ́? Omi ni o. Ni ní àárọ̀ omi, pẹ̀lú oúnjẹ omi, ní àṣálẹ́ omi, omi, mo nífeè omi. Ìgbà mí dèérè mo máa ń mu ògì ṣùgbọ́n omi ni mo máa ń mu jù. Ni àárọ̀ máa ń kọ́kọ́ mu omi bí pure water kan pẹ̀lú oúnjẹ, omi ni máa ń mu. Bo bá dálẹ́ náà ní àṣálẹ́, omi.

Àkókò tí mo fẹ́ràn nínú ọjọ́, ah jẹ́ kí n, jẹ́ ká sọ pé gbogbo àkókò ni mo fẹ́ràn nínú ọjọ́. Mo fẹ́ràn òwúrọ̀, mo fẹ́ràn ọ̀sán, mo fẹ́ràn alẹ́. Àh gbogbo àkókò ni mo fẹ́ràn nínú ọjọ́. Mi rò bóyá mo ní àkókò kan tí mo fẹ́ràn nínú ọjọ́. Gbogbo àkókò ọjọ́ oun ni mo nífẹ́ síi. Gbogbo àkókò tó wà nínú ọjọ́.

Ah, mo fẹ́ràn ìmọ́lẹ̀ méjèèjì, ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìrọ̀lẹ́. Mo nífẹ̀ẹ́ sí ti òwúrọ̀, mo nífẹ̀ẹ́ sí ti òwúrọ̀, mo nífẹ̀ẹ́ sí ti òwúrọ̀. Tí ìrọ̀lẹ́, mii lè sọ pé mi ò nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí ti òwúrọ̀ dáadáa.

À, àdúgbò tí mo gbalé sí ló yípadà o. Nígbà tí màá gbalé, igbó pọ̀ ládúgbò tí mo wà, ilé ò fi bẹ́ẹ̀ pọ̀. Ilé tó wà n bẹ́ẹ̀ kò pọ̀ ṣùgbọ́n nísìí, àwọn èèyàn ti kọ́lé gan-an ládúgbò tí mo, tí mo ń gbé. Oun ti o yi padà bi o se ri nsinsin.

Ah! Bí mo ṣe n rí ààyè lọ́ sọ́dọ̀ dókítà. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, iṣẹ́ ara mi ni mò ń ṣe. Ṣùgbọ́n emi ki n lo sodo dókítà ti o ba nidi o mi kì í lọ sọ́dọ̀ dókítà, àfi tí nǹkan bá ṣe mí ni màá ń do dọ̀ dókítà. Èmi kì í ṣàìdede lọ sọ́dọ̀ dókítà. Tí nǹkan bá ṣe mí, ni màá lọ sọ́dọ̀ dókítà.

Bi mo ṣe ń ṣe ìtọ́jú aṣọ mi, óye, ìgbà tí mo ń fọ̀ wọ̀n, mi fi bẹ́ẹ̀, àgàgà jean mi o fi bẹ́ẹ̀ ń fọ jean mi torí kò n fi bẹ́ẹ̀ dọ̀tí. Ṣùgbọ́n pe boya-- ko n se gbogbo ìgbà ni mo maa n foso mi mi i fi bẹ́ẹ̀ ń ṣe èèyàn tó ń jáde, bọ́yà àwọn aṣọ tí mo ń lò nílé. Ìgbà mi dè re, mò ń fọ lẹeméjì lọ́sẹ̀, bi mo se máa ń fọ aṣọ mi nìyẹn.

A máa, a máa bó ẹ̀wà, a máa lọ̀ọ́ ni, a dè má ko sínú ewé. Èmi níìfẹ́ sí mọ̀inmọ́in eléwé torí mo like mọ̀inmọ́in eléwé, mi ò ní ìfẹ́ sí mọ̀inmọ́in oní nylon. Àti àkàrà, a máa bó ẹ̀wà náà, a máa lọ ẹ̀wà yẹn pẹ̀lú ata, a máa fi maggí àti iyọ̀ sínú àkàrà yẹn. A dẹ́ ma máa da sínú òróró ìyàtọ̀ nìyẹn.

Ìsinmi ọ̀sán, ilé ló ti máa ń bá mi o níbo lórí bẹ́ẹ̀dì mi ni. Ìgbà mi dẹ̀ ré lórí ṣià ni, ìgbà melò. Bárá bá ṣe fẹ́ ìsinmi sí ni mo ṣe máa ń sinmi torí iṣẹ́ àdáni ni mò ń ṣe. Iṣẹ́ ara mi ni mò ń ṣe. Tí n bá dẹ́ wá ń ta, tára bá ń fẹ́ sinmi náà máa sinmi. Tí ó bá jẹ́ mo ṣì ṣe ń tà. Ni àkókò, ah, gbógun gba ni, bó jẹ́ ọ̀sán, bó jẹ́ àárọ̀, bó jẹ́ alẹ́. Ìgbà tara bá ti ń fẹ́, ìsinmi ọ̀sán, bó yá bí aago kan, bí aago méjì, bó lá ní ọwọ́ ọ̀sán ṣá, ìgbà kigbà tara bá ti ń fẹ́ sinmi ni màá sinmi.

Ní ọ̀sẹ̀ tó kọjá, mò dẹ̀ ṣé máa tún lọ ní m- ọjọ́ ajé tó ń bọ̀ yí. Mo ń lọ sọ́jà dáadáa torí ọjà mo ti ń ra nǹkan ọbẹ̀ mi. Mo ún lọ sọ́jà dáadáa, nígbà wo ni o lọ kẹ́yìn? À, mo ún lọ sọ́jà o torí ọjà ni mo ti máa ń ra nǹkan ọbẹ̀, oúnjẹ ilé, àwọn nǹkan tí mo bá ní pẹ̀sì tí mo ní lò ní ilé. Èmi dẹ̀ lè ṣe kí n má lọ sọ́jà láàárín ọ̀sẹ̀ kan.

Òwe ti máa pa ikú ẹwà ló ń pọ́n kìn-ín. Ìtumọ̀ òwe náà ni, tí obìnrin bá rẹwà, èèwọ̀ ohun tí ó rọ̀ mọ́. Kò sí ohun tí ó rọ̀ mọ́ ni pé tí obìnrin bá rẹwà tó bá ń rẹwà tó bá ń ṣe pọ́nlòun rẹwà jù, màá sọ pé ikú ẹwà ló ń pa ọ̀kín. Kò ní èèwọ̀ òwe, à kóni èèwọ̀ o. Màá pẹ́.

Ibọsẹ ti mo fẹ́ràn wo. Ibọsẹ ti mo fẹ́ràn wo èyí to kere ki se eleyii to gun. Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ nìyẹn. Mí ìfé, mí ìfé bọ́sẹ̀ tí ó long tó fè lára, èyí tó ṣú tó, tó ra ri, tó rí rúmùrùn mú lára. Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn nìyẹn.

Oun ti máa sọ ìgbà tí ba ń ki èèyàn kùú orire, ọrọ wo a "ẹkù orire o, ẹkù orirebo" tó bá jẹ́ ẹni tó bímọ ni, à ẹ kú ọwọ́ lómi ooo. Tó bá jẹ́ ẹni, tó bá jẹ́ ẹni tó ṣẹ̀ kọ́ ilé ni, a kú àtúnbọ̀sílẹ̀sílé ooo, a kú oríire ohun tí o fẹ́ rìn, à a kú àtúnbọ̀sílẹ̀sílé ooo. Ilé ni náà à túrà ooo.

À, tí bá fẹ́ tu ẹni kan nínú, ó ní olóòtú tó lè jẹ́ ọrọ àkọ́kọ́. À ẹní igbàgbọ́. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí máa kọ́kọ́ sọ niyẹn tí bá fẹ́ tu èèyàn nínú, ẹ nígbàgbọ́ pé kò sí ohun tó lọ́hun ò lè ṣe. Ẹ nígbàgbọ́. Ìgbàgbọ́ ni máa kọ́kọ́ fi tu èèyàn nínú pé kò sí ohun tó ẹni Ọlọ́run ò lè ṣe pé kó nígbàgbọ́.

Mi kìí bínú, kí ló fẹ́ fà bínú? Ìgbà tí èmi a tẹyàn ò bá ní iṣu tábàá lọ́rọ̀ àjọṣọ, ṣo máa ń bínú nígbà tó bá wà nínú ọkọ̀ à? Àfi tí ó bá jẹ́ pé, bóyá ọkọ̀ yẹn ò tètè ṣí àbí ooru mú mi, àbí ọkọ̀ dákú lọ́nà. Mo dẹ̀ ní ibi tó yẹ kí ń dé kíákíá, máa ń bínú nínú ìgbà yẹn.

A-aṣọ àkayòrí níbi iṣẹ́. Mi kì í wọ̀ o. Mi ki ńnwọ aṣọ àkayòrí níbi iṣẹ́ o. Mi kì ń wọ̀ ó torí mi láṣọ àkayòrí o. Ẹni tó bá láṣọ àkayòrí ló máa wọ aṣọ àkayòrí níbi iṣẹ́ o. Èmi o ní aṣọ àkàyóri aṣọ tí mo bá ti wọ̀ kúrò nle náà laṣọ ibi iṣẹ́ mi.

Ohun tí mo máa ń rà, tí máa ń rà iye rẹ̀ mélòó tẹ́lẹ̀, mélòó nísinsìnyí. Aà! Ohun tí màá rà tó wọ́n púpọ̀ gan-an bí ìrẹsì. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrẹsì bóyá àpò márùn-ún ni mo ń rà nísìnyí ó ti di àpò mẹ́fà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí mo ẹrán, tí ẹ bá fẹ́ ra ẹran two thousand ó pọ̀, nísìnyí four thousand.

Sọ fún wa nípa títa ní ọjà. Mi ò ní, mi ń lọ ọjà, mi ní òwò tá ń gbé lọ ọjà ọjọ́ wo, mi ní ṣùgbọ́n mo ní ọjọ́ tí má ń lọ ọjà, ọjọ́ tí ohun tí wọ́n ń ta, ohun tí o ń tà, mi ò ní nǹkan tí mò ń tà lọ ọjà. Mo máa ń lọ ọjà ọjọ́ márùn-ún márùn-ún. Ọjọ́ tí mo máa ń lọ sọ́jà tí wọ́n ń ná ni yẹn, ṣùgbọ́n mi i lọ bẹ lọ tája, mà lọ raja ni, mà lọ ra ǹkan lé mi.

À, ọbẹ̀ ẹ̀gúsí. Bá wa ṣe máa ń ṣe ọbẹ̀ ẹ̀gúsí ní Ìjẹ̀bú, a máa lọ ẹ̀gúsí mọ́ ata ni o. Ọ̀nà ta fi ń ṣe ọbẹ̀ ẹ̀gúsí ó pọ̀ lóríṣiríṣi, ẹlòmíì ní gbẹrẹfu ló fi máa ṣe, ṣùgbọ́n àwa Ìjẹ̀bú a máa lọ̀ọ́ mọ́ ata, ataalùbọ́sà a máa lọ lẹ́ró, ó máa dùn. Taa bá ṣe, ta bá rí bẹ́ẹ̀ tán pẹ̀lú kí la fi jẹ, àpótí ohun tó fi le jẹ ọbẹ̀ ẹ̀gúsí gba, kò sí ohun tó le ṣe ọbẹ̀ ẹ̀gúsí bó bá ṣe wù ẹ̀ jẹ sí ni o.

Ọkọ̀ tí mo fẹ́ràn, mo fẹ́ràn ọkọ̀ ojú omi ti n bá fẹ́ rírìn àjò, ni ìrìn àjò gidi ah ọkọ̀ ojú omi ni o, fún rìnrìn àjò kúkú, ọkọ̀ ojú omi ni, ohun tó ní lá, mo nífẹ̀ẹ́ ọkọ̀ ojú omi nítorí àlàáfíà máa wà, atẹ́gùn dẹ̀ máa wà bó ṣe jórí omi.

À, àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé kí ń dẹ́ni ńlá ní kákọ̀tù mi kí n ju rò àti YouTube mi kí ń dẹ́ni ńlá. Kí à, àwọn èrò mi yẹn fún iṣẹ́ ọjọ́ iwájú, àwọn èrò mi nìyẹn o. Kí ń dẹ́ni ńlá, kí n dọbá ń bẹ̀ lóun dẹ́jo, ó jẹ́ n dọbá ń bẹ̀, àwọn èrò mi ni yen.

A sì ń bá ọmọdé sọ̀rọ̀ ní ọ̀nà tí ó yàtọ̀ sí ti àgbà. Bóyá tí ọmọdé, bóyá tí mo fi máa pe àgbà ni aunti, mi o le pe ọmọdé ni áunti, bóyá tí máa fi máa bá agba sọ̀rọ̀ pé tagbà ṣẹ tí máa fi máa ní à e ni suru, ọmọdé mo máa bá wí ni pé kó ye kó ṣe bẹ́ẹ̀. Torí bá ṣe ń bá agba sọ̀rọ̀ bí a ṣe ń bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí ó yàtọ̀ sí ti àgbà nìyẹn. Òrisi oro ti e fi lè ba ọmọdé wí ẹ̀ o le ba ágbà wí bẹ́ẹ̀.